Lákọ̀ko náà mi ò jẹ́ ẹnìkan tó fẹ́ láti máa dúró dè, dúró dè ènìyàn dáadáa torí èmi like, mo fẹ́ kí wọ́n máa dúró dè mi. Ṣùgbọ́n ìgbà mi tí n bà wá n dúró dè nǹkan, mo lè tí n bá rí ẹni tí mo lè máa bá rojọ́, mo lè bá onítoun rojọ́. Ṣùgbọ́n to bá jẹ́ pé boya boya boyá to ba jẹ́ pé bí àwọn nǹkan tó jìnnà ni látòkè réré, mo lè wà pẹ̀lú, ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi, mo lè máa, mo lè máa wo àwọn àwòrán kọ̀ọ̀kan lórí, lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi kó má jẹ́ pé mo kàn wà boya mọ́ dá dúró àbí mo ń ṣe, mi ò ṣe nǹkan kan.

À kó rọ̀run kẹ̀yàn tó lè sọ̀rọ̀ láàárín àwọn ẹlẹgbẹ rẹ torí ó dá lé lórí bí onítoun bá ṣe mọ ara rẹ mú sí. Ẹ̀hẹ́n kí o tó lè sọ̀rọ̀ láàárín àwọn ẹlẹgbẹ rẹ o gbọdọ̀ jẹ́ ẹnìkan tó yẹ pé o ti o gbayì àti pé o jẹ́ ẹnìkan tó yẹ pé o mọ ara rẹ mú tó lè tí earn respect lọ́dọ̀ àwọn, àwọn ẹlẹgbẹ rẹ. Torí kese gbogbo ènìyàn tó bá ń sọ̀rọ̀ náà nìkan ni àwọn ènìyàn fẹ́ran láti máa tẹ́tí sí. Ṣùgbọ́n kan to lè tẹ́tí sí ẹ̀, wa rí pé o gbọdọ̀ jẹ́ ẹnìkan tí o jẹ pé o ti o win heart àwọn ènìyàn wọ́n fẹ́ láti máa tẹ́tí sí ẹ̀, o dẹ̀ mọ̀ ọ̀rọ̀ sọ. Kòn se ẹni tí ó máa ń sọ̀rọ̀ ṣàkasàká àbí ẹni tí ò mọ̀ ọ̀rọ̀ sọ, tí ó, tí ó mọ bó ṣe ń sọ̀rọ̀ sí àwọn ènìyàn. So ẹni tí àwọn ènìyàn fẹ́ràn láti máa gbọ́rọ̀ láti ẹnu wọn náà ni àwọn ẹni tí ó bá, tó bá mọ̀ ọ̀rọ̀ sọ dáadáa. So kí èmi, kí n tó lè so, kí n tó lè sọ̀rọ̀ láàárín àwọn ẹlẹgbẹ́ mi, eh, mo mọ̀ ọ̀rọ̀ sọ dáadáa torí pé kíni mo jẹ́ ẹnìkan to je pé mo ní, mo ní ìrẹ̀lẹ̀. Bẹ́ẹ̀ ni àwọn ènìyàn dè, mo kàn n ṣàdeedẹ́ ripé àwọn ènìyàn kan deedè fẹ́ran mi torí pé kíni, wọ́n maa ní mo máa ń kí'yan dáadáa. Mo lè rí'yàn mẹ́wàá, màá kí wọn lẹ́ẹ̀mẹ́wàá. Bẹ́ẹ̀ ni kò sí ígbà tí n bá rí'yan tan bá kọjá lẹ́gbẹ́ mi, tó bá kọjá lẹ́gbẹ́ mi lẹ́ẹ̀mẹ́wàá, màá kí ọ lẹ́ẹ̀mẹ́wàá. So tí bá sọ̀rọ̀ láàárín ẹgbẹ́ wọn kì n kó ọ̀rọ̀ mi dànu torí wọ́n mọ̀ pé ẹni tó fẹ́ sọ̀rọ̀ è ọ̀rọ̀ ọlọ́gbọ́n ni. Ọlọ́gbọ́n dè ni eni tí ó fẹ́ sọ̀rọ̀. So kò sí ọ̀rọ̀ tí mo bá so ti won máa kó dànù. So àti ṣètò ọ̀rọ̀ sísọ náà ó ṣe nǹkan tó lè torí pé mo ṣe wà ènìyàn onílùú láti ṣètò ọ̀rọ̀ tó bẹ́. Àfi tó bá yẹ pé bóyá ó jẹ́, bóyá bí ìpàgọ́ tó pé ó jẹ́ nǹkan tí mo gbọdọ̀ ṣe. So ṣùgbọ́n tó bá yẹ pé bóyá laarín àwọn ẹgbẹ́, ọ̀rọ̀ kò ṣẹ̀ṣẹ̀ ní ìpè, kò ṣẹ̀ṣẹ̀ nílò pé mò ń ṣe ètò ọ̀rọ̀ kankan. Bí ó bá ṣe wá, náà la ṣe máa sọ. Ọmọ ọlọ́rọ̀ ni wá, ọmọ ọlọ́rọ̀ ni wá lè mọ̀ ọ̀rọ̀ sọ dáadáa. So bí ọ̀rọ̀ náà bá ṣe wá, náà la ṣe máa sọ sí. Ẹ ṣé gan.

A, nígbà tí mo ṣí kékeré, ẹ, àṣà àṣà ìbílẹ̀ ni àwọn ó yẹ kí àwọn òbí mi jẹ́. Ṣùgbọ́n nígbà tí àwọn ìgbàlódé ti dé, tí wọ́n ti mú, ẹ, Jésù tọ̀ wá wá, náà ni ó jẹ́ kí a máa ṣe àṣà ìmọ̀lẹ̀ tí àwọn, tí àwọn òyìnbó ń pè ní Christian. So lọ́wọ́ lọ lọ lọ́wọ́ báyìí, ẹ, ilé ìjọsìn ni mò ń lọ. So n-- nǹkan tí àwọn òbí mi náà dẹ̀ ń ṣe náà niyẹn. So nǹkan tí mo gbọ́dọ̀ bá wọn ṣe náà ni ẹ. Ko ṣe pé àwọn ẹ̀sìn tókù náà ò dára. Àwọn ẹ̀sìn tókù, wọ́n jẹ́ ẹ̀sìn tó pé Ọlọ́run dẹ̀ ń bá wọn sọ̀rọ̀ bóyá Ọlọ́run náà ṣe ń bá wa sọ̀rọ̀. Kódà Ọlọ́run kan ni gbogbo wa ń ṣe kíni, Ọlọ́run kan náà ni gbogbo wa ń sìn. So ìbá ṣe ìmọ̀le, ìbá ṣe ẹ̀sìn ìmọ̀lẹ̀ àbí ìbá ṣe ẹ̀sìn, ẹ, àbáláyé, ẹ, ẹ̀sìn àbáláyé náà ni àwọn bàbá bàbá mi náà ṣe tẹ́lẹ̀. Ní kó tó rí pé àwọn náà ò pé tọ́, ẹ, bóyá ǹkan kan báyìí, bóyá àwọn lè ṣe o bóyá àwọn ò lè ṣe. So wọ́n wá sọ pé kó ṣe kíni kó darapọ̀ mọ́ ẹ̀sìn ìmọ̀lẹ̀ tí àwọn ọlọ́yìnbo ń pè ní Christian. So bá lọ́wọ́ lọ́wọ́ báyìí Christian ni mí. Mo dẹ̀ ń lọ sí ilé ìjọsìn ní ọjọọ́jọ́ Sunday and mi ò gbọ́dọ̀ pa á jẹ tó rí pé kíni, ẹ, pé ó ti jẹ́, ó ti di àṣà, ó dẹ̀ ti di ìṣe. Ẹ, bẹ́ẹ̀ ni, ẹ ṣé gan ni.